Mo máa ń palẹ̀ àwọn fáìlì mímọ́, mo máa ń palẹ̀ àwọn fáìlì mímọ́ sí ibi tó yẹ àti ibi tó tọ́ kí omi tàbí nǹkan kan kó má bà dà sí. Elé to bá sì jẹ́ wípé mi ò lè fi ojú rí, tó jẹ́ torí fóònù tàbí orí kọ̀m̀pútà, mo máa ń palẹ̀ rẹ̀ mọ́ sí ibi tó yẹ àti ibi tó tọ́ pẹ̀lú password káwọn yẹn má bà dé bẹ́ẹ̀ boyá wọ́n n tẹ sistẹ̀mù mi ní ìsinyi kí wọ́n má bà ṣí fún ààbò tito àti èyí tí ó yẹ tí àwọn hacket tí wọn ò sí ní lè ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ni, mo se máa ń palẹ̀ fáìlì mímọ́ àti tó wà lọ́fíìsì àti èyí tí ó wà ní ilé. Nkí jẹ́ kí ọwọ́ ibàjẹ ọ̀kà nítorí ọjọ́ tí gbogbo ẹ̀ máa tún wúlò tàbí tí wọ́n máa bèèrè fún un ní ọ́fíìsì fún ìwúlò ọ̀kọ̀ọ̀kan. Fún ìdí èyí, mo máa ń palẹ̀ rẹ̀ mọ́ dáadáa.